Oko kòkó jẹ́ oko tó lówó lórí, bẹ́ẹ̀ sì ni oko ọ̀pẹ. Oko tó lówó lórí gan-an ni wọ́n. A máa ń kọ oko kòkó tàbí oko ọ̀pẹ nígbà ẹ̀rùn. Àwọn tó ń lò gbàmí àmàkà láti ta fún àwọn tí yóò lò láti fi ṣọ́ di ohun èlò òde òní.

Tódó mẹ́ta tí mo lọ sí ilé oúnjẹ o nítorí ọ̀pọ̀ ọgbà inú ilé ara mi ni tí máa ń dà oúnjẹ tí mo bá máa jẹ. Láti lọ sí ilé oúnjẹ ọ̀ún mìíràn, àmọ́ ó wù mí láti lè máa jẹ oúnjẹ tí ẹ̀mí gan ba bá dáná nínú ilé ara mi, ìdí nìyí.

Láti lè dáhùn fóònù ní ibi iṣẹ́, mo máa ń gbé fóònù mi nígbà kú gbà tí èèyàn bá pè mi tí mo bá ráyè. Ní àsìkò ìgbà tí fóònù mi bá dún, màá gbé, màá dáhùn rẹ̀. Ìgbà míì sì niyi tí mo bá wa níbi iṣẹ́, tí mo ń ṣiṣẹ́ lọ́wọ́, ti fóònù mi bá dùn, mi ò kìí ń ráyè gbé.

Ibùdó ọkọ̀ pọ̀ lóríṣiríṣi, ọ̀kan wà tí mo máa ń gbà lọ sí ibi iṣẹ́ mi, èrò má ń pọ̀ níbẹ̀ gidigidi, bẹ́ẹ̀ sì ni ọkọ̀ tó wà níbẹ̀ náà pọ̀ púpọ̀ láti lè gbé oníkálukú lọ sí ibi tí ó bá ń lọ. Èyí mú láti jẹ́ kó rọrùn fún ẹni kọ̀ọ̀kan láti dé ibi tí ó bá ń lọ.

Àwọn ohun tí mo ti lẹ́ ṣe nísinsìnyí tó jẹ́ wípé ní ọdún mẹ́wàá sẹ́yìn mi ò lè ṣe wọ́n. Àkọ́kọ́ náà mo ti le wa ọkọ̀. Ní ọdún mẹ́wàá sẹ́yìn, mi ò mọ̀ bí a ṣe ń wa ọkọ̀ rárá rárá. Mi ò mọ̀ bí a ṣe ń wa ọkọ̀. Àmọ́ nísinsìnyí, mo lè wa ọkọ̀.

Owọ fún àwọn àgbà pé oríṣìíríṣìí. Àkọ́kọ́ nínú rẹ̀ ni wípé ẹni tó bá jù yàn lọ, a ò kí ń lo ó fún irú ènìyàn bẹ́ẹ̀. A máa ń dáa wọn pé láti máa lo ẹ, tó bá jẹ́ àwọn àgba ni ẹ la máa lò láti fi lè bá irúfẹ́ àgbàlagbà náà sọ̀rọ̀.

Mi ò jẹ ẹni tí kò kìí ń jẹ ẹran, mo máa ń jẹ ẹran dára dára mi o ń ṣe ẹni tí ò kì n jẹ ẹran rárá. Mo máa ń jẹ ẹran, ìgbà kigbà tí ó bá wùn mí láti jẹ ẹran. Mo máa lọ sí ọjà, màá ra ẹran, màá sè. Mo bá fẹ́ jẹ ní bíbọ̀, màá jẹ ní bíbọ̀. Mo máa ń jẹ ẹran.